Oúnjẹ tó ní ata. Èmi kò fi bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ tó ní ata o. Nítorí pé tí oúnjẹ bá ti ní ata jù, ó máa ń fa àárẹ̀ sí ara, kò sì ní jẹ́ kí èèyàn gbádùn oúnjẹ tí èèyàn fẹ́ jẹ. Nítorí náà, èmi máa ń jẹ oúnjẹ aláta. Ó jẹ́ ǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí lọ títí. Máa jẹ ata kò dáa fún àgọ́ ara. Bó tilẹ̀ jẹ́ pé àwọn mìíràn tí oúnjẹ ọ̀ bá ní ata tó, wọ́n ò ní lè jẹ́. Kódà oúnjẹ, oúnjẹ ẹlòmíràn dìdí fi ata so oúnjẹ dáadáa kò lè bàrí jẹ. Kí n tó lè fi ata so oúnjẹ lọ́pọ̀lọpọ̀ tí yóò hàn pé ata ń bẹ nínú oúnjẹ yìí. A jẹ́ wípé oúnjẹ bẹ́ẹ̀, bọ́yá oúnjẹ tí mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí tàbí oúnjẹ tí ó máa ń rìn mí lọ́kàn. Oúnjẹ tí bá ń rìn mí lọ́kàn bá òun, mo máa ń fi ata si kí n lè bàrí jẹ. Àmọ́ tí oúnjẹ ọ̀ba ní ààyè tí kò ní akùdé kankan, èmi ń fẹ́, èmi ń, èmi ń nífẹ̀ẹ́ sí lálàí ní ata púpọ̀. Tí ó bá ti wà ní ata jù náà, kì í dùn jẹ. Bẹ́ẹ̀ ni èèyàn ò ní gbádùn rẹ̀. Torí náà oúnjẹ tó ní ata èmi kò fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n tó bá ní ata náà lápá kejì, tí èéṣin ṣe ata tó pọ̀, mo lè jẹ. Bẹ́ẹ̀ ni mo sì le, mo sì le, mo sì le kànlẹ̀ fi ata so oúnjẹ fún rara mi láti lẹ̀

Bẹ́ẹ̀ni, àdéhùn jẹ́ ohun ti o ṣe pàtàkì láti mójútó. Èmi máa ń mójútó àdéhùn gẹ́gẹ́ bíi mo bá ṣe lágbára mo. Tí m bá ṣe àdéhùn fún èèyàn, mo màá n gbìyànjú láti rí i dájú wípé mo fún ẹni náà ní ohun kan tí mo ṣàdéhùn fún láti fún un. Tí m bá fẹ́ se àdéhùn, mo máa ń sọ ohun tí mo fẹ́ ṣe àdéhùn lẹ́ lórí. Wípé ṣe ǹkan yìí, ó jẹ́ ǹkan tí mo lè, tí mo lè pè, tí mo sì lè mójútó, tí mo sì lè, ehn, se fún ẹni náà. Tó bá jẹ́ ǹkan tí mi ò lè ṣe, mò máa ń gbìyànjú láti sá fún, láti sá fún iru àdéhùn bẹ́ẹ̀. Èmi kì í si see, mii fẹ́ràn kí n má ye àdéhùn lórí òfo. Ohun tí mi ò bá lágbára tí ṣe, mii kí ń ṣe. Ohun tí mo bá ní lágbára àti ṣe nìkan ni mo máa ń se àdéhùn. Nítorí pé àdéhùn tí à ń wò yìí, ó jẹ́ ǹkan tí ó máa ń ba, ó máa ń jẹ́ kí a mọ irú ẹni tí ẹni èèyàn jẹ́. Boyá ẹni tí èèyàn lè fi ọkàn tán, àbí ẹni tí èèyàn kò lè fi ọkàn tán.

Èmi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù nítorí pé ohun tí èmi àti àwọn oníbàárà mi ní sí ó pọ̀ jọjọ. Àwọn oníbàárà kò fẹ́ràn kí ènìyàn máa pariwo tàbí kí ènìyàn máa bá wọn jà tàbí kí ènìyàn máa ṣe bíi mọ́tómótó láìní ọdọ wọn. Lóòótọ́, èèyàn ò lè ṣe gbogbo nǹkan tán fún àwọn oníbàárà. Èèyàn ò lè tẹ́ wọn lọ́rùn. Bẹ́ẹ̀ sì ni èèyàn si gbọdọ̀ gbìyànjú láti tẹ́ wọn lọ́rùn nítorí pé ìlọ́kúlọ́ ni wọ́n ma fi lọ yàn. Tí oníbàárà mi bá fẹ́ ṣe àṣejù, emi ní nǹkan mi láti ṣe. Jú pẹ́ kí n pa wọ́n ti sẹ́gbẹ̀ kan Nítorí pé un tí wọ́n ń pè ní ọrọ̀ ajé àbí iṣẹ́ èèyàn, èèyàn ò gbọdọ̀ fi ṣe àfàlà. Kò wa gbọdọ̀ jẹ́ pé torí oníbàárà ẹni, ẹyọ kan ni yóò fi wá ba gbogbo ọjà tí èèyàn ń tà jẹ àbí iṣẹ́ tí èèyàn ń ṣe jẹ́. Torí díẹ̀ yìí, èmi máa ń gbìyànjú, èmi máa ń gbìyànjú láti ṣe ìwọn bà tà gbára mi ká àbí àti láti ṣe bó sẹ ye kì ń ṣe. Bí bá àwọn oníbàárà sọ̀rọ̀ jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ mọ́jútó, tí èèyàn sì gbọdọ̀ fi ṣeré rárá.

Oríṣìíríṣìí ẹ̀kọ́ tuntun ni èmi tí ń gbèrò láti kọ́ fún ìṣe mi. Ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì artificial intelligence, èyí tí ń lọ ní àsìkò yìí tí ó ṣe pé tí èèyàn bá ní ìmọ̀ yìí, a máa sọ iṣẹ́ wákàtí kan di ìṣẹ́jú kan. Iṣẹ́ tí èèyàn ò ṣe fún ọjọ́, èèyàn lè ṣe fún wákàtí. Iṣẹ́ tí èèyàn ò ṣe fún oṣù, ó lè bá èèyàn sọ di iṣẹ́ ọ̀sẹ̀. Kódà iṣẹ́ tí ọgbà ọpọlọ tí èèyàn máa dà ọpọlọ èèyàn láàmú, yóò sọ di ìrọ̀rùn láti ṣe látàrí wípé àǹfààní wà láti mọ̀ láti wádìí ohun gbogbo lásìkò láláì fi àkókò ṣòfò rárá. Ẹ̀kọ́ artificial intelligence tó ní í ṣe pẹ̀lú machine learning ni èmi tún ń gbèrò láti kọ́. Nítorí pé ẹ̀kọ́ machine learning yìí, mo nílò rẹ̀ fún ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi láti máa fi ṣe ìwádìí tí wọ́n ń pè ní research lórí energy. Energy jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀ fún ìgbésí ayé ẹ̀dá tí ó ṣe wípé láláìsí energy ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí ń bẹ ní ayé nísìń kò lè rọrùn láti ṣe.

Àwọn ǹkan tó wà nínú àpò owó mi, àwọn ǹkan tó wà nínú àpò owó mi náà ni owó, àbí kí le fẹ́ wà nínú àpò owó ju owó lọ? Bo ti e jẹ́ pé ni ọ̀pọ̀ ọgbà bíi, kíni? Mo máa ń kó ìwé sí tàbí mo má ń ọ̀pọ̀ igbà, ni mo máa ń kó bií ẹ́ń, gègé ìkọ̀wé àbí àwọn ṣéǹjì tí mo bá gbà ní ibi tí mo bá ti lọ ra ǹkan. Ni wọ́n ìgbà tí mii bá ní ǹkan tí mo fẹ́ kó sí àpò, tí mo bá rìn lọ, màá sì k'owo báa pọ̀, màá rora máa yan lọ, àbí kín loku? Àpò owó, kì í ṣe owó nìkan ni èèyàn máa ń kó sínú àpò owó. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni èèyàn máa ń kó sí àpò owó. Tí ó bá ṣe wípé èèyàn bùkátà sí láti ní n tí wọ́n ń pè ní wọ́lẹ́tì àbí pọ́ọ̀sì, èèyàn máa kó ọ̀pọ̀lọpọ̀ ǹkan sínú rẹ̀ bí í káàdì ìdánimọ̀ tàbí àwọn ǹkan mìí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí ó bùkátà sí kí èèyàn tó mọ́jú tó dáadáa. Bosì jẹ́ wipé ọ̀pọ̀ ìgbà ni èèyàn máa nílò rẹ̀ tí èèyàn ó ní láti, tí èèyàn ó ní ní láti ṣẹ̀ṣẹ̀ máa tàárara káàkì àbí láti ṣẹ̀ṣẹ̀ máa wá ibi tí èèyàn ó ti rí káàkì. Ó jẹ́ pé gbogbo ìgbà ni èèyàn gbọdọ̀ máa mú káàdì ìdánimọ̀ jáde kí wọ́n má bàá sọnù. Èèyàn bùkátà sí kí èèyàn ní ibi tí èèyàn tọ́jú ẹ sí bí àwọn àpò ìdánim-àwọn àpò ìkó ǹkan sí tí èèyàn máa ń kó owó sí, káàdì ìdánimọ̀ àti àwọn ǹkan mìí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Eèyàn máa ń kó pamọ́ sí inú inu rẹ̀.

Oṣù nínú ọdún èyí tí mo fẹ́ràn jù lọ náà ni oṣù tí a máa ń gbàwẹ̀. Oṣù èyí tí àwa Mùsùlùmí tí a máa ń gbà àwẹ̀ fún Ọlọ́run ọba wa. Óun ní oṣù tí mo nífẹ̀ẹ́ sí jù lọ nínú oṣù tó wà nínú ọdún. Oṣù yìí jẹ́ oṣù alápáánlé, oṣù tó ṣe wí pé àwọn onígbàgbọ́ òdodo wọn máa ń jọ́sìn fún ọlọ́run ọba wọn, tí wọ́n sì máa ń fi wá ojúrere Ọlọ́run ọba wọn. Oṣù yìí, ó jẹ́ oṣù kan pàtàkì, oṣù kan gbóògì, èyí tí àwọn ènìyàn máa ń sá fún ohun tó ń jẹ́ ẹsẹ̀, Gbogbo ohun ti ń jẹ́ àbúrú, gbogbo ohun ti ń jẹ́ ìwà ìbàjẹ́, oríṣìíríṣìí àwọn ìwà èyí tí ó lè ba ìṣe dáadáa jẹ́ mọ ẹ̀dà lọ́wọ́. Óun ní àwọn ènìyàn, àwọn onígbàgbọ́ òdodo máa ń gbìyànjú láti sá fún. Oṣù yìí, ó jẹ́ oṣù ọ̀wọ̀, oṣù alápáánlé, èyí tó ṣe wí pé àwọn ènìyàn máa ń tún ṣe dáadáa sí ara wọn. Àwọn ènìyàn máa ń wù wà dáadáa sí ara wọn. Àwọn ènìyàn sì máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀, ti ìdùnnú, ti ìdùnnú, ti ayọ̀, ti ayọ̀, wọ́n máa fi ń pàdé ara wọn. Wọ́n sì máa ń pan ara wọn lé yàtọ̀ sí àwọn àsìkò yókù ju àwọn oṣù yókù lọ. Nítorí pé oore tí èèyàn ó rí lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó dá wa àti ní ọ̀dọ̀ àwọn ènìyàn gan, ó ju ti àwọn oṣù yókù lọ. Torí ìdí èyí, oṣù yìí jẹ́ oṣù témi nífẹ̀ẹ́, tí mo sì bọ̀wọ̀ fún ju àwọn oṣù yókù lọ.

Bẹ́ẹ̀ni, ẹ̀yìn, ẹ̀yìn máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan ní àwọn àsìkò tí mo bá se àwọn iṣẹ́ ẹ̀yìn bíi kí, bí tí m bá jókòó, tí m bá jókòó fún àsìkò tó pẹ́. Ó ṣe é ṣe kí n máa rí àpẹẹrẹ pé ẹ̀yìn dún mi àbí ẹ̀yìn fọ́ mi. Tàbí àwọn àsìkò tí mo bá dúró pẹ́, tí mo bá ti dúró pẹ́ jù, ó máa ń fa kí ẹ̀yìn máa dún mi tàbí kí ẹ̀yìn o máa fọ́ mi. Ní ọ̀pọ̀ igbà tí àwọn nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, mo ń gbìyànjú láti jókòó tàbí láti sùn. Tí m bá ti wá sùn, ì máa ń fa kí ara mi ó tún nà díẹ̀, n sì máa ń jẹ́ kí ẹ̀yìn fífọ́ yìí kó lọ. Àmọ́ ní ọ̀pọ̀ igbà tí ó bá ṣe pé mo wà ní ibi tí ǹ ti ní àǹfààní láti na ẹ̀yìn bí i kí n sùn gbálajá, kí n fi ẹ̀yìn lélẹ̀. Mo máa ń bùkátà sí i pé kí n rìn síwájú àbí kí n yípo padà. Tó bá ṣe pé mo bá jókòó ni ẹ̀yìn fi ń ro mí, màá bùkátà sí i pé kí n dìde. Tó bá sì jẹ́ wípé mo bá, mo bá nàró, ì ní ẹ̀yìn ye ro i fi wá. Màá bùkátà sí i pé kí n jókòó. Ni ọ̀rọ̀ kan pé ìmi yípo padà àsìkò tí mo wà, ì máa ń fún mi ní àǹfààní láti lè, láti lè, láti kúrò níbi ìrora wípé ẹ̀yìn ń ro mí àbí ẹ̀yìn dún mi. Yí sì máa ń fún mi ní àǹfààní láti gbádùn ara mi ní àsìkò náà. Kò jẹ́ bí ó ṣe jẹ́ ní abala pé kí ẹ̀yìn máa róyàn.